Etíkun so etí òkun so taaba ni ki a peja. O jẹ ayé kan ele ti o jasin pe ki ni omi, omi lugbulubu, iyan ocean so àbí ka sopé beach. Ele ti àwọn ééyàn ma n kóra jọ sí láti le jasin pé kíni kín wọn gba fe. Paapaa ju lọ to ba jẹ bi àwọn òpin ọsẹ àbí nígbà ti kíni nígbà tí eh ìjọba ti won ba declare pé holiday ba wa. So eléèyì ti àwọn ééyàn ma n fi dúró sílé won. Ele ti àwọn ééyàn kó ma fi wa ma wa sun sílé won so wọn ma n lo ànfàní pé kíni òun holiday wa. Iyẹn nipé kíni kín àwọn ééyàn jókòó sílé látara pé bóyá pé ọdún wa n ta ni o àbí bóyá nkankan ti ẹ ṣẹlẹ̀ ní inú ìlú. Eléyìí ti o fa kí ìjọba fi nipé kín kí àwọn ééyàn dúró sílé. O le jẹ́ ọjọ́ kan le jẹ́ ọjọ́ méjì. So àwọn ééyàn ma n lo ànfàní yìí láti le jasin pé kíni kín won lọ sí etí òkun láti le lọ jasin pé kíni kín won lọ rí àwọn kí won lọ gbáfẹ. Iyẹn nipé kín ni, kí won lọ gbádùn ara won. So oun náà wáa nipé kín ni ṣe èmi nífẹ̀ẹ́ láti máa lọ sí etí òkun. Bẹ́ẹ̀ni, o jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. O jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti le jasin pé kíni kín máa lọ látara pé kíni èèyàn á tìẹ tún ri oríṣiríṣi ìmọ̀. Èèyàn á rí oríṣiríṣi àwọn nǹkan ìyàlẹ́nu. Ele ti o wa nibi etí òkun látara pé èèyàn bá n lọ. So èèyàn á tẹ̀tù ní àwọn oríṣiríṣi, oríṣiríṣi ìrírí. Ele ti o ní ṣe pẹ̀lú kín ni o pẹ̀lú nature. Ele ti o ní ṣe pẹ̀lú àwọn nǹkan ele ti ọlọ́run ba ṣe pé kíni ti o ṣẹ̀dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So oun náà ni àwọn ìdí. Eléyìí ti o fa tí mo fi nífẹ̀ẹ́ sí pé kín máa lọ sí etí òkun. Lára àwọn etí òkun, eléyìí tèmi mo mọ̀ to wa ní ọdọ̀ tí wà níbí bàyìí. Ìkan wà ní kíni ó wà ní eh ìlú Èkó. Bẹ́ẹ̀ni, òkun wà ní ìlú Èkó. Ìkan náà wà ní eh ibo ni náà. Mo ti gbàgbé orúkọ ìlú yìí àmọ́ ele ti mo rántí dáadáa mo mọ̀ pé o wà ní ìlú Èkó. O dẹ jẹ́ ibi tí àwọn ééyàn ma n lọ dáadáa. Bẹ́ẹ̀ni, o òkun náà dẹ̀ jẹ́ òkun kan. Eléyìí ti òkun, òkun dáadáa, òkun fọ́fọ́. So o tìẹ jásí n pé kíni won ma n ṣe ìkìlọ fún àwọn ééyàn látara pé kíni wọn kí won jẹ́ èèyàn tí yóò ṣe pé kíni wọn ṣọra wọn gidigidi láti le jasin pé kíni kín won lọ sún mó etí òkun. Kí omi ńkọ́ o ko má bá a lọ jasin pé kíni yóò ṣe won lọ́ṣẹ́ àbí pé omi ńkọ́ òkun yóò padà dí wipé kíni yóò gbé won lọ nígbà tí eh òkun yen tó bá n ru. So wọn gbà wá ní ìyànjú mi kín ká jẹ́ èèyàn kan tí yóò ní àkíyèsí eléyìí tí ó pọ̀ dáadáa. Eléyìí ti ó ṣe dáadáa. Nígbà tí omi òkun tó bá ṣe pé kíni tó bá ń rú àbí nígbà tí ó bá fẹ́ rú. So ká jẹ́ èèyàn kan tó jasin pé kíni yóò jìnnà tèfetèfe sí rírú eh omi òkun kó má bá à ṣe wà ní ṣùtà àbí kó má bá à ṣíwà ní ìjàmbá. So eléèyì náà jẹ́ àwọn nǹkan eléyìí ti mo mọ̀ nípa eh etí o eh omi òkun. Ehẹn. So o kò jẹ́ bó ṣe jẹ́.

Àkókò eléèti offìce máa ń ṣí àbí àgbo ìgbà tí office máa ń ṣí, òun náà ni kíni o. Aago mẹ́-- aago méje àbọ̀. Bẹ́ẹ̀ni, aago méje àbọ̀. Ó wá pẹ́ jùlọ. Ìyẹn ni pé kín ni ká tẹ̀ sọ pé bóyá ìdí kan bá wà, eléètì ó jásí pé kín ní a, a lè rò pé ó lè padà ṣẹlẹ̀. Látara pé àwa náa mọ̀ pé nílé ayé kò sí kan tó jásí pé kín ní o. Ó wà certain So ọ̀pọ̀lọpọ̀ kan máa ń yí padà. So, bóyá tá bá sọ pé bóyá ìkan tá lè rò, ó bá ṣíwájú àbí ó bá ṣẹlẹ̀, òun náà ni pé kíni o. Pátápátá aago mẹ́jọ offices ti máa ń wà ní ṣíṣí. Bẹ́ẹ̀ni, ó láti ìjọ, ìjọ Monday títí wọ ìjọ Friday ni offices máa ń wà ní ṣíṣí. Ó dẹ̀ máa ń ṣí-- ó máa wà ní ṣíṣí sílẹ̀ láti bíá bí kíni o aago méje àtà-- aago méje àbọ̀. Ó wá pẹ́ jù aago mẹ́jọ. So, ìgbà ó wá ni a máa ń ṣíwọ́ iṣẹ́. Bẹ́ẹ̀ni, látara pé eléè náà pọ̀, ó jẹ́ kan tí ó fara pẹ́ ìbéèrè. Òun náà ni pé kíni o. Nígbà tí a bá ṣí offices ní aago mẹ-- aago méje àbọ̀, eléètí a mọ̀ sí seven thirty. So aago eléètí a máa ti ọ́fíìsì náà ni kíni o. Aago mẹ́rin, aago mẹ́rin. Yàtọ̀ sí àwọn ọjọ́ eléètí ìjọba bá yà sọ́tọ̀ fún kíni o public holiday àbí kó yé bá yẹn. So tó bá yín pé public holiday bá wà, so láti bíá bí aago méjìlá, a ti máa gbaradì. Lati máa ṣe ìpalẹ̀mọ́ fún pé kíni o fún títí, offices. So a lè, a lè ti ọ́fíìsì pa ní one o'clock, ìyẹn aago, aago ọ̀sán, aago kan ọ̀sán. Bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ ọjọ́ Friday látara pé kíni o, Friday ti ń sún mọ́, ọjọ́, ó ti ń sún mọ́ kíni o, ó ti ń sún mọ́ òpin ọ̀sẹ̀. So a ti ọ́fíìsì, a kúrò ní ọ́fíìsì ni kíni o aago méje àbọ̀, aago méje àbọ̀. So eléè jẹ́ àwọn àkókò eléètí a máa ń ṣí offices àti ìgbà eléètí a máa ń ti offices bó tẹ̀ já sí pé kíni o, ó ń bẹ nínú àwọn èèyàn. Ní ọ̀dọ̀ tí wọ́n bá rí ìgbà tó já sí pé kíni o, wọ́n máa ń pẹ́, wọ́n máa ń pẹ́ wá sí ibi iṣẹ́. Eléètí ó fa tó fi já sí pé kíni o, àwa náà ti ṣe pé kíni o, a ti ní àwọn àlàkalẹ̀. Eléètí ó já sí pé kíni o yóò jẹ́ bí ìfanilẹ́ti fún wọn. Yóò jẹ́ bí ìjìyà ránpẹ́ fún wọn látara pé kíni o kí wọ́n má bá à máa wu irú ìwà pípẹ́ wá sí ilé iṣẹ́ àbí wá sí offices. So tó bá yín pé èèyàn tó bá yán pé ó ti má ń sábà máa pẹ́ wá sí ibi iṣẹ́ bá yẹn náà ni. So a lè já sí pé kíni o kí a yọ, ìdá, ìdá kan nínú owó oṣù rẹ̀ eléètí ó gbà láti bá lè fani eti pé kíni o ìkan tó ń ṣe ìwà tó ń wù látara pé kíni o, ó ń pẹ́ dé sí offices kan, kò kí ń ṣe kan tí ilé iṣẹ́ wa tí ó faramọ́. So eléè yóò jẹ́ ìṣínílétí. Eléè yóò jẹ́ ìfanilẹ́ti látara pé kí irú ìwà bẹ́ẹ̀, ó má bá à tú dé pé kíni o, ó tú máa máa repeat arẹ̀. Yóò máa máa wá ní ìgbàkígbà. So tá bá ti lè ṣe eléè nǹkan, yóò jẹ́ kí kíni o kí àwọn èèyàn kí wọ́n mọ iṣẹ́ wọn níṣẹ́, kí wọ́n gba iṣẹ́ wọn níṣẹ́, kí wọ́n dẹ̀ jẹ́ èèyàn tí yóò máa já sí pé kíni o, yóò máa keep to time. Ìyẹn ni pé kíni o wọ́n máa máa wá ní àsìkò eléètí ó yẹ kí wọ́n wá sí ibi iṣẹ́. Bó tẹ̀ já sí pé nígbà mìíràn pọ̀, àwọn èèyàn máa ń wà tó já sí pé kíni o, wọ́n máa ń pẹ́ dé. Àmọ́ ó ti ní ìdí pàtàkì. Bóyá wọ́n tẹ̀ ti lè sọ fún ilé iṣẹ́ náà ni pé kíni o ọjọ́ báì bàì àbí eyi àsìkò báìbàì, àwọn máa máa pẹ́ dé ibi iṣẹ́ látara ìdí kan àbí ìdí mìíràn àbí kó yé bá yẹn. So, tó bá je pé ìdí kan ni tí ilé iṣẹ́ bá faramọ́ báì fi, báì, báì sí, ìyẹn ni pé kíni o kò sí wàhálà. So tó bá yín pé ìdí tí a bá faramọ́ ní ọ̀dọ̀ wọ́n bíbàyè ni, so a ṣe ìyunda fún irú òṣìṣẹ́ eléètí ó bá tọrọ ààyè náà pé kíni o òun ò ní lè wá sí ibi iṣẹ́ fún bóyá ọjọ́ kan ni àbí fún àwọn ọjọ́ eléètí ó, ó bá ti dárúkọ. So kò ní sí wàhálà. A ti jọ mọ̀ bí a ti ṣe máa ṣe ní àárín wa látara pé kíni o,, kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ sí wọn àbí kó yé bá yẹn. Kò sí nǹkan tí,, ìkan tó já sí pé èèyàn ò léò tí ó lè ṣẹlẹ̀ sí. So eléè nǹkan, ilé iṣẹ́ wa ti fi ààyè rẹ̀, wọ́n ti fi kalẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ eléètí wọ́n ń ṣiṣẹ́ ní,, ọ̀dọ̀ tí wọ́n bíbàyè. So, òun náà ni nǹkan tí mo lè sọ nípa ìbéèrè eléè. Kò yé é, kò já sí bó ṣe jẹ́ jàrí.

Ibi orin, ohun náà ni ààyè bi ta n pé ní concert. Bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá fẹ́ ṣe orin àbí nígbà tí wọ́n bá ti é fẹ́ gbé orin jáde. So wọ́n máa ń lo àwọn, eh, cinema tàbí kí wọ́n lo àwọn theatre homes láti le jásí pé kíni kí wọ́n gbé orin wọn jáde. Iyẹn ni pé kíni orin tuntun eléeti akọrin tí ó kọ, tí ó wá fẹ́ ṣe, eh, ìgbéjáde rẹ. So òun náà ni, eh, ibi orin tàbí ká sọ pé concert ní èdè òyìnbó. Ǹjẹ́ mo wá, ijọ́wo wa ni mo ti wá lọ. Ẹ̀hẹn, nígbà wo ni mo kí ẹ̀yin lọ? Ìdáhùn náà ni pé kíni o, eh, èmi gẹ́gẹ́ bí èèyàn kan, èmi fún ara mi ń kọ ó. Mo jẹ́ eeyaǹ kan tí ó ní ìfẹ́ sí, eh, orin gbígbọ́. Elééyi wa, elééyi ló wá jásí pé kíni, ígbà tí èmi ti ní ìfẹ́ sí pé kí n máa gbọ́ orin. So kò sí ǹkan tí ó fẹ́ mú mi lọ sí ibi tí wọ́n bá ti ń ṣe, ibi tí wọ́n bá ti ń ṣe orin. Iyẹn ibi orin. Kò sí ǹkan tí ó fẹ́ gbé mi lọ sí ibi orin. Látara n pé kíni mo jẹ́ èèyàn kan tí ó kórìíra àbí tí ó ò ní ìfẹ́ sí orin gbígbọ́. So eléèyi náà ló jẹ́ nǹkan, ìdí pàtàkì, elééyi ti ó máa ń kọ dí nà mí pé kín lọ sí ibi orin. A ti ń pé tá bá ní ká wò finifini náà, tá bá ní ká wò dáadáa, tá bá ní ká fi ojú ṣúnúku ká fi wo, eh, àwọn orin wọ̀nyí náà. Elééyi ti, eh, elééyi ti ó gbèrò láti máa bèèrè. Òun náà ni pé kí o. A lè mọ̀ pé àwọn àǹfàní, àwọn àǹfàní elééyi ti àwọn orin yìí, elééyi ti wọ́n kó, tí wọ́n, tí wọ́n, àwọn àǹfàní elééti àwọn orin tí wọ́n kóba, tí wọ́n kó wá, tí wọ́n kó bá wa ní àwùjọ wa kì í ṣe ǹkan tí ó kéré rara. Àǹfàní elééyi ti ò dá ohun ni orin jẹ́ ní, eh, àwùjọ wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Nínú àwọn orin mii, a máa gbọ́ tí olórin tí wọ́n a máa sọ ìsọkúsọ. A máa gbọ́ tí olórin tí ó máa, tí ó máa ṣe ìṣekúṣe. Látara n pé kíni wọ́n fẹ́ polówó orin wọn. And ó dàtí jẹ́ ǹkan tí ó jásí pé kíni o negative influence òun ló jẹ́ fún àwa tí a jẹ́ ọ̀dọ́. Nígbà mi, olórin kọ́, látara pé ó ń kọ orin, yóò wá ní kí àwọn obìnrin kí wọ́n máa jó ní ihòhò. Ah! Elééyi ó jẹ́ ǹkan tí ó burú jáì. Ó jẹ́ ǹkan tó burú jáì. Ó jẹ́ àwọn ìdí pàtàkì elééti mi fi ní ìfẹ́ sí pé kí n máa gbọ́ orin. Bẹ́ẹ̀ náà tu ni pé kíni o, eh, ìsọkúsọ elééyi ti àwọn olórin máa ń sọ nínú orin wọn. Ah! Ó jẹ́ ǹkan tó bá lù mọ. Ó jẹ́ ǹkan tí ó jásí pé kíni kò yẹ kí etí, etí tó bá ní àlàáfíà, ọkàn elééyi ti ó bá ṣe dáadáa kò yẹ kí ó máa gbọ́ irú àwọn ǹkan bẹ́ẹ̀. Látara pé kíni ì máa gbọ́ àwọn ìgbọ́kúgbọ̀ yìí, ì máa rí àwọn ìríkúrì elééyi ti àwọn olórin tí wọ́n propagate kọ́, yóò máa jẹ́ kí ọkàn èèyàn kí ó le. Kò ní lè jẹ́ kí àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ tútù kó máa wọ inú ọkàn èèyàn. Ọkàn èèyàn á le látara pé kíni o ǹkan tí èèyàn ń fi ti rẹ̀ gbọ́. So eléèti náà ló fàá tó fi jásí pé kíni mí kórìíra pé kí n máa gbọ́ àwọn orin. Bẹ́ẹ̀ náà ni, ǹkan tó dé, bẹ́ẹ̀ náà ni pé kíni mo jẹ́ eeyan kan tí ó kìn máa n lọ sí àwọn ààyè ibi tí wọ́n bá ti ń ṣe orin. Iyẹn àwọn music concert. So mo léèro n pé pẹ̀lú ìdí elééyi ti mo ti dárúkọ yẹn. So wà á gbọ́yé dáadáa pé kíni o, kò mí, mí lọ sí ibi orin rí látara pé kíni o mo kórìíra láti máa gbọ́ orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ìbéèrè eléèé yóò fẹ́ lọ bákan bákan. Mi ò fẹ́ gbọ́yé dáadáa. Ǹjẹ́ mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Tó bá dá sí pé bóyá ìkan tí oní ìbéèrè gbà lérò, òun náà ni pé kíni o, ṣé mo níìfẹ̀ àbí ṣé mo fẹ́ràn pé kí n máa jókòó síbi fèrèse, ìyẹn, ẹ́ẹ́, ìyẹn window àbí kó yé bá yẹn, fèrèsé, ẹhẹ̀n, ìyẹn window eléèé tí ó wà níbi, ẹ́ẹ́, àwọn ọkọ̀ òfurufú. Tó bá jẹ́ pé ìkan tí oní ìbéèrè bá gbà lérò pẹ̀lú ìbéèrè eléèé, òun náà ni pé kíni o, esi Ìdánwo náà ni pé, rárá, mi ò ní ìfẹ́ sí, látara pé mo jẹ́ èèyàn kan tí, ẹ́ẹ́, ìbẹ̀rù, ìbẹ̀rù tó máa ń ṣe pé kíni o, ó máa ń gbé mi. Ìbẹ̀rù pé kíni o, ìbẹ̀rù, ẹ́ẹ́, ìbẹ̀rù, ẹ́ẹ́, ìbẹ̀rù eléèé tó já sí pé kíni o, ó wà fún àwọn ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn kan tí ó bẹ̀rù, tí ó ní ìbẹ̀rù irú ìbẹ̀rù eléèé tó já sí pé kíni o. Yóò kọ dí náà mi pé kí n jókòó sí, ẹ́ẹ́, fèrèsé àwọn, ẹ́ẹ́, ọkọ̀ ojú, ojú òfurufú, ìyẹn window side ọkọ̀ òfurufú eleyií tí a mọ̀ sí aeroplane. A ti wipé kíni o, nígbà tí ká tiẹ̀ sọ pé mo bá jókòó sí, ẹ́ẹ́, ò-- ẹ́ẹ́, fèrèsé wọ̀nyí, nígbà tí, ẹ́ẹ́, ọkọ̀ òfurufú tó bá gbé ra lọ sókè tó bá ń rìn lọ, à, nígbà tí nbá wá ń yọjú láti, ẹ́ẹ́, ẹ́ẹ́, ojú window wọ̀nyẹn, tí bá ń yọjú pé kí n ti ẹ, kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀, à, eléèé nǹkan kò ní jẹ́ nǹkan tí mo máa lè mú mọ́ra. Ìbẹ̀rù yẹn kan yóó, yóó bo, yóó bo orí okàn mi. Yóò jẹ́ nǹkan tí ó já sí pé kíni o, yóò overshadow gbogbo, ẹ́ẹ́, nǹkan tó wà ní ara mi. Mi ò ní lè ní concentration látara pé kíni o, nǹkan tí mo bá ń fojú rí yóò máa jẹ́ kí àyà mi kí ó máa já. Eléèé náà ló fàá tó fi jásí pé kíni o, mi ò ní lè fi jókòó sí, ẹ́ẹ́, fèrèsé eléèé tó wà ní, ẹ́ẹ́, ọkọ̀ òfurufú. Ati wipé, ẹ́ẹ́, lẹ́kejì náà látara pé kíni o, mi ò tíì já sí èèyàn kan tí ó wọ ọkọ̀ òfurufú. Àmọ́ mo kàn nrò náà ni pé torí mo máa rí ọkọ̀ òfurufú dáadáa. Mo dẹ̀ mọ̀ bí, ẹ́ẹ́, àwọn fèrèsé wọ̀nyẹn bí wọ́n ti ṣe rí. So látara ìdí èyí mo nrò pé tí mo bá ti ẹ wọ̀ náà kọ́, ẹhẹ̀n, ìbẹ̀rù yóò gorí ẹ̀kàn mi. So ní ìsìn yìí, lẹ́ì, lẹ́yin ìgbà tí mo ti ṣàlàyé eléètán, ní ìsìnyi nko o, mo jẹ́ eeyan kan tí ò ti wọ ọkọ̀ òfurufú rí. Bẹ́ẹ̀ni, mi ò tí wọ ọkọ̀ òfurufú rí látara pé kíni o, àwọn kò sí nǹkan tó ti lè, kò sí nǹkan tí ó pè fún pé kí n wọ̀. Torí pé kíni o, mi o kì í ṣe èèyàn kan tó máa ń jáde lọ títí. Mi ò kí í ṣe èèyàn kan tó máa ń rin àwọn ìrìnàjò elé yi tó já sí pé kíni o, ó jìnnà púpọ̀ àbí kó yé bá yẹn. So kò í tí sí bùkátá fún mi pé kí n wọ ọkọ̀ òfurufú. A ti wipé nínú àwọn nǹkan tó tún, tó tún, tó tún, ẹ́ẹ́, tó já sí pé kíni o, ó jẹ́ obstacle fún mi láti lè wọ ọkọ̀ òfurufú, òun náà ni pé kíni o, owó ọkọ̀ òfurufú, ẹhẹ̀n, ó jẹ́ nǹkan tí ó wọ́n. A ti wipé mi de tí wà ní passport náà látara wipé kíni o, wọ́n jẹ́ kó yé wipé kíni o, ẹni tí ò bá ní passport kò ní lè wọ ọkọ̀ òfurufú. So àwọn ìdí wọ̀nyi ná ló fàá tó fi jásí pé mi ò tí wọ̀, mi ò tí ní àǹfààní láti lè jásí pé kíni o, kí n wọ ọkọ̀ òfurufú. Àmọ́ mò ń wò náà ni bóyá ní ọjọ́ iwájú torí pé mò ń rò pé ẹ̀mí náà fẹ́ jẹ́ eeyan kan tí yóò máa ṣe ìrìnàjò káàkiri. So, lọ́jọ́ iwájú màá jẹ́ eeyan kan tí yóò ní passport, ẹhẹ̀n. So, lẹ́yin ìgbà tí mo bá ti wà ní passport nko, eléyi máa fún mi ní automatic chance láti jásí pé kíni o, kí n lè wọ ọkọ̀ òfurufú láti ibì kan lọ sí ibì kan. So tí n bá ti a máa díń pé mo wọ ọkọ̀ òfurufú, ǹjẹ́ màá ti ẹ wà lè fẹ́ jókòó sí ààyè ibi tí a sọ yẹn, ìyẹn fèrèsé? À, mi ò ní, mi ò ní, mi ò ní lè dán wo, mi ò ní lè dán wo. Ààyà fi tí nǹkan mi bá yípadà àbí tó bá jásí pé kíni o, ààyè eléyí tí ó ṣẹ́kù tó já sí pé kíni o, mi i rí ọgbọ́n dá sí, ẹhẹ̀n, bóyá nígbà náà. Àmọ́ ordinarily òun náà ni pé kíni o, mi ò ní lè, mi ò ní ní ìfẹ́ sí pé kí n jókòó sí irú ààyè yẹn látara pé ìbẹ̀rù eléyí tí ààyè yẹn tí ó máa gbé sí mi ní ọkàn àti ewu eléyí tí ọkàn mi náà kọ́ tí ò ní lè, tí ò ní, àti ewu eléyi tó já sí pé kíni o, ọkàn mi náà kọ́ yóò máa ṣe kíro, kíro kíro nígbà tí mo bá jókòó sí irú ààyè báyen, So òun náà ni ìdáhùn eléyí tí mò lè sọ sí irú ìbéèrè báyìí. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ǹjẹ́ mo máa ń jẹun nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́. Ó dẹ̀ ní àwọn nǹkan tó fà, eléèti ìdáhùn mi tó fi wá ní ojú méjì, bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀kọ́. So kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ni. Tó bá jásí pé àwọn oúnjẹ eléèti èèyàn lè máa, èèyàn lè jẹ káàkiri ni. Àwọn mobile food tó jásí pékí ènìyàn lè gbé wọn káàkiri fún bí àpẹẹrẹ, bóyá bí bisikíìtì, ẹ̀hen, bóyá bí ohun mímu àbí kó ye bá yẹn, bóyá bí swíìtì, nǹkan kan bá yẹn àbí àwọn gálà bá yẹn. So àwọn eléè kan wọ́n jẹ́ àwọn oúnjẹ eléyiti èèyàn lè gbé wọn ká láti ààyè kan lọ sí ibòmíràn. Kì dè n ṣẹ àwọn oúnjẹ kan eléè tó jásí pé kí ni òun máa ń, ó máa ń pè fún un pé kí ni òun kí òun wà ní, ẹ́ẹ́, ààyè kan pàtó kíwá ju kí òun lè, kíwá ju kí òun tó lè jẹ irú àwọn oúnjẹ bá yẹn. So tó bá jásí pé ìru àwọn oúnjẹ eléè tí mo ti dá ọkàn yẹn náà ni, bóyá, gálà ni o, bóyá swíìtì ni o, bóyá bisikíìtì ni o, bóyá kí òun mu omi ni. So elèyi nko ò ó jẹ́ nǹkan tí mo lè jẹ nínú ọkọ̀, bẹ́ẹ̀ni. Ó jẹ́ nǹkan tí mo lè jẹ nínú ọkọ̀ látara pé kí ni ó kò, kò, kò ní wí pé kí ni o, kí n má lè, ẹ́ẹ́, kí n má lè, kí n má lè rìn láti ibìkan lọ sí ibìkan nígbà tí mo bá ń jẹ wọ́n. So ẹlẹ́ẹ̀kejì tí mo fi sọ pé bẹ́ẹ̀kọ́, òun náà ni àwọn oúnjẹ elèyi tó jásí pé kí ni òun ó pè fún un pé kí ni òun kí a, kí a se pé kí ni òun kí a jókòó sí ojú kan. Tó bá rí pé ìwọ àwọn oúnjẹ bá yẹn nìkan ò, mi kì í má lè jẹ wọ́n nínú ọkọ̀ látara pé a mọ̀ pé ọkọ̀ kan ò, ó jẹ́ nǹkan tó jásí pé kí ni òun ó máa ń rìn láti ibìkan sí ibò mi àbí kó ye bá yẹn. Ọkọ̀ kìí ṣe nǹkan tí ó máa wà ní ojú kan. So tó bá rí pé irú oúnjẹ bá yẹn ni fún bí àpẹẹrẹ ìrẹsì, ìrẹsì ni ó jẹ́ oúnjẹ kan eléè tó jásí pé kí ni òun ó máa ń pè fún un pé kí ni ò kí eyan wà ní ojú kan, kí òun wà ní ààyè kan nígbà tí òun bá ń jẹ kí ó ba lè ṣe iṣẹ́ eléè tí ó yẹ kí ó ṣe. Fún bí àpẹẹrẹ nìṣìnsìnyí, bóyá bí àwọn oúnjẹ òkèlè, bóyá bí ẹ̀bà ni o, bóyá bí sẹ̀mó ni o, bóyá bí túwó ni o. So àwọn, irú àwọn oúnjẹ bá yẹn nko ò, òun náà máa ń pè fún un pé kí ni ò kí èèyàn wà ní ojú kan nígbà tí èèyàn bá fẹ́ jẹ wọ́n. So àwọn oúnjẹ méjèèjì, so òun náà ni nǹkan eléyi tó jásí pé kí ni ò, a kọ́kọ́ ṣe, a kọ́kọ́ yán nàna wọn. Ẹ̀hen, a kọ́kọ́ ṣe pé kí ni òun, a kọ́kọ́ ṣe ààlàayé wọn. Nkan tó fà, eleyi tí ó fi jásí pé kí ni ò ìdáhùn kan ò, ó wà ní ọ̀nà méjì. Bẹ́ẹ̀ni látara pé kí ni ò oúnjẹ ìyẹn kan ò, ó jẹ́ nǹkan tí èèyàn lè jẹ ní orí ìrìn, Ẹ̀kejì nípẹ́ kí ni ò kìí ṣe oúnjẹ kan eléyi tí ó jásí pé kí ni ò èèyàn lè jẹ wọ́n ní orí ìrìn. So èèyàn gbọdọ̀ wà ní ààyè kan pàtó nígbà tí èèyàn bá fẹ́ jẹ irú àwọn oúnjẹ bá yẹn àbí kó ye bá yẹn. So òun náà ni ìdáhùn eléyi tí mò lè sọ pẹ̀lú ìbéèrè báyìí. Kò jẹ́ bó ṣe jẹ́?

Àkókò ilé tí mo nífẹ̀ẹ́ sí jù àbí ká sọ pé ìgbà eléèti mo nífẹ̀ẹ́ sí nínú àwọn ọjọ́, ó jẹ́ àkókò àárọ̀, àkókò òwúrọ̀, àkókò ìyálẹ̀ta látara ń pé kí ni ọ́n. Ó jẹ́ àsìkò kan eléétó já sí ń pé kí ni ọ́n, a máa gbáradì fún iṣẹ́. Eléétó já sí ń pé kí ni ọ́n, a máa múra láti lè já sí ń pé kí ni ọ́n ká lọ ṣe àwọn iṣẹ́ ọjọ́ wa. A máa múra láti lè já sí ń pé kí ni ọ́ ká tú jáde, ká fọ́n sórílẹ̀, ká, ká kúrò ní, eh, inú àwọn ilé wa, kí a bọ́ sí ìgboro, kí a bọ́ sí àwọn oríṣiiríṣii ibi ayé láti lè já sí ń pé kí ni ọ́ kí a lọ wá jíjẹ mímu. So ó jẹ́ àsìkò eléyi ti mo nífẹ̀ẹ́ sí jù dáadáa. Gẹ́gẹ́ bí ó dé tí ṣe máa ń sọ tó, tó jẹ́ nǹkan tí ó gbajúmọ̀ ní ọ̀dọ̀ wa n bí bài ní pé kí ni ọ́. Kí èèyàn máa ń fi àkókò òwúrọ̀ èèyàn, kí èèyàn máa ń fi ṣeré, kí èèyàn máa fi ìgbà òwúrọ̀ èèyàn, kí èèyàn máa ń fi ṣeré látara ń pé kí ni ọ́. Ó jẹ́ ìgbà kan eléétó já sí ń pé kí ni ọ́n èèyàn lè lò láti lè já sí ń pé kí ni ọ́n kó fi kó owó jọ, láti lè já sí ń pé kí ni ọ́n kó fi kó àwọn oríṣiríṣi ọ̀rọ̀. Eléyi tó já sí wipé kí ni ọ́ yóò máa padà lò ní àwọn ìgbà mi. So a dẹ̀ mọ̀ pé àkókò àárọ̀ yẹn ó jẹ́ ìgbà eléyi tó já sí wipé kí ni ọ́, eh, ó ní àlùbáríkà dáadáa, ó ní àlùbáríkà dáadáa. Ni, lòpin ìgbà tó bá já sí wipé kí ni ọ́ èèyàn bá ní àwọn àfojúsùn, èèyàn bá ní àwọn èrò eléyi tó já sí wipé kí ni ọ́ ó ṣe dáadáa. Eléétó já sí wipé kí ni ọ́ ó ní ìkan ṣe pẹ̀lú àwọn nǹkan eléyi ti èèyàn fẹ́ dà ní ìlànà dáadáa, ní ọ̀nà eléyi tó já sí wipé kí ni ọ́ ó ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni àkókò yìí jẹ́, eh, ìgbà kan tí kò yẹ kí èèyàn fi ọwọ́ yẹpẹrẹ mú látara wipé kí ni ọ́ tí èèyàn bá ní ìjákulẹ̀ ní irú àkókò báyìí, ní àárọ̀ àbí kó yè bá yẹn ní òwúrọ̀. Ah! Ó, kí èèyàn tún tó lè dìde, ah! Yóò, yóò jẹ́ nǹkan tí yóò fẹ nira púpọ̀, yóò jẹ́ nǹkan tí ó fẹ́ nira púpọ̀. So ló fàá tí èmi fi máa ń gba àwọn èèyàn ní ìyànjú. Kódà ó jẹ́ nǹkan tí ó, ó ní ṣe pẹ̀lú àwọn ìgbà eléyi ti à ń lò gan-an ní ìgbésí ayé wa. Ìkán tó bá yé kí èèyàn bá fi, eh, ọjọ́, ọjọ́, ọjọ́ òwúrọ̀ rẹ̀ ṣe tó ba wá ń fà, tó ń sọ pé òun a padà máa ṣe leta, òun á padà máa ṣe leta. Sé ó mọ̀ nǹkan tó máa padà ṣẹlẹ̀ ni? Ó ò mọ̀ now. Nígbà táàyè bá ṣẹ̀ṣẹ̀ ṣí yọ, gbogbo wa ná dà mọ̀, gbogbo wa ná dè lá mọ̀ pé ayé eléyi tó ń máa kọ́kọ́ jẹyọ òun náà ni ìgbà òwúrọ̀ yẹn àbí kó yè bá yẹn àbí ká sọ pé àárọ̀ àbí ká sọ pé ìyálẹ́ta òun náà ni the first opportunity eléyi ti èèyàn máa kọ́kọ́ ní, ní ìgbà, ní ojoojúmọ́ kọ̀ọ̀kan. So ó túmọ̀ sí pé kí ni ọ́, eh, whatever opportunity tí èèyàn bá ní ní irú àsìkò báyẹn, kí èèyàn jẹ́ èèyàn kan tí yóò lò wọ́n dáadáa, kí èèyàn máa fi ṣeré dáadáa látara ń gbé kí ni ọ́ kì í ṣe nǹkan tó máa ń repeat ara ẹ̀. Tí òwúrọ̀ ọjọ́ kan tó bá ti lọ, ó ti lọ nìyẹn. Kì í ṣe nǹkan tí yóò ṣe pé kí ni ọ́ yóò padà wá. Tí ọjọ́ kan bá ti lọ, àbí kó yè bá yẹn, tí ọjọ́ kan bá ti lọ, ó ti lọ nìyẹn. Ó túmọ̀ sí pé kí ni ọ́n èèyàn ṣẹ̀ṣẹ̀ máa dúró di ọjọ́ kejì. So ó mi pé opportunity eléyi tó wà ní àárọ̀ ọjọ́ tó ti lọ yẹn kò ṣe bo ya ń pè òun, ìyẹn gangan fúnra rẹ̀ ló máa tun padà wá. Ó mi pé opportunity mi ló máa tó ṣe pé kí ni ọ́ yóò tun ṣeri wá. Ó mi pé ìyẹn kọ́ o, a ti fi ṣòfò nìyẹn. Ló fàá tí ó fi já sí ń pé kí ni ọ́ gbogbo nǹkan tí wọ́n bá tí ń pè ní àárọ̀ àbí tí wọ́n bá ń pè ní, eh, àkókò ọjọ́, ah! Ó jẹ́ nǹkan tí mi kì í máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú torí pé mo mọ̀ pé ah! Ó, ó jẹ́, ó jẹ́ ohun ẹ̀gẹ́. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ ohun ẹ̀gẹ́. Ó dé jẹ́ nǹkan tó já sí ń pé kí ni ọ́ a gbudọ̀ fi ọwọ́ pàtàkì, a gbudọ̀ fi ọwọ́ eléyi tó já sí ń pé kí ni ọ́ ó, ó ṣe dáadáa kí èèyàn fi gbá mú látara ń gbé kí àwọn àǹfààní, àwọn, eh, nǹkan tó níye lórí kó má bàá bọ́ mọ́yàn lọ́wọ́ nígbà tí èèyàn bá, nígbà tí èèyàn bá mú ní ọkun dúndún So ó ní àkókò eléyi ti mo nífẹ̀ẹ́ sí jù dáadáa nínú ọjọ́ òun náà ni kí ni ọ́. Òun náà ni àkókò àárọ̀ lát, látara àwọn nǹkan tó dẹ̀ fàá tí mo fi nífẹ̀ẹ́ òun náà ni àwọn ìdí eléyi tó já sí ń pé kí ni ọ́ mo ti ṣe, mo ti dárúkọ wọn síwájú, mo ti dárúkọ wọn síwájú. So òun náà ni nǹkan tí mo lè sọ nípa irú ìbéèrè báyìí. Kò jẹ́ bó ṣe jẹ́.

Ètò mi àbí ká sọ pé èrò mi fún ìparí ọ̀sẹ̀, sọ̀rún náà ni pé kínní àwọn plan eléeti mo là kalẹ̀, eléeti mo gbé kalẹ̀ nígbà tí ọ̀sẹ̀ bá parí. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé nínú àwọn ọ̀sẹ̀, ọ̀sẹ̀ písíméjì, ẹẹ́, àwọn ọ̀sẹ̀, àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ eléétò já sí mí pinu ọ̀sẹ̀ iṣẹ́ ni wọ́n. Ìyẹn láti ọjọ́ Monday wá sí ìjọ Friday. So ìparí ọ̀sẹ̀ òun náà ni kíni láti ọjọ́ Saturday wá sí ìjọ Sunday. Bẹ́ẹ̀ni, so nígbà tí mo bá lo, ẹẹ́, àwọn ọjọ́ àkọ́kọ́ yẹn, àwọn ọjọ́ iṣẹ́ tó wà nínú ọ̀sẹ̀ yẹn láti Monday, ẹẹ́, ọjọ́ Ajé, Ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ àti ọjọ́ Jummà. Nígbà tí mo bá lo àwọn ọjọ́ báyẹn láti lè já sí mí kíni mo fi ń ṣiṣẹ́, mo fi ń wá oríṣiríṣi, ẹẹ́, àǹfàní eléétò já síbí kíni yóò jẹ́ kí n lè dàgbà nínú ayé. Yóò jẹ́ kí èmi náà lè kẹ́nu tèmi náà tó kó tó ọ̀rọ̀, kẹ́nu tèmi náà kó gba ọ̀rọ̀ nígbà tí àwọn èèyàn bá ń sọ. Tó já síbí kíni mi ò ní jẹ́ ǹkan tí yóò máa wá fi ojú pamọ́. Látara pé kínní òmi kì í máa ń ṣiṣẹ́ tèmi. So láti jọ àwọn ọjọ́ yẹn tí bá ti lè ṣiṣẹ́ mi. So tó bá ti wá di ìparí ọ̀sẹ̀, òun náà ni pé kínní o, all work and no play make Jack a dull boy. Òun náà ni pé kínní o, àsìkò iṣẹ́, ìyẹn ti lọ níẹ̀. Àsìkò ń pé kíni ká fún ara ní ìsinmi. Àsìkò ń pé ká ṣe ń pé kíni o, ká, ká ṣe ń pé kíni kí a gbádùn. Àsìkò ń pé kíni kí a ṣe ẹ̀kọ́ tá mò ní ó wà níbẹ̀. Ìyẹn ni pé kíni ká ṣe àwọn oríṣiríṣi eré ìdárayá. Àsìkò tó já síbí pé kíni a máa bẹ ara wa wò. Ìyẹn tá mò sí visitation. Ó jẹ́, ẹẹ́, nǹkan elééti mo máa ń lò fún àwọn ìparí ọ̀sẹ̀ mi. So ó máa ń yípadà. Ìgbà mí lè wà tó má já síbí pé kíni èrò mi àbí ètò mi fún ìparí ọ̀sẹ̀ kan ó lè já síbí pé kíni bóyá ó wà níbẹ̀. Ìyẹn ni pé kíni party elééti wọ́n ti pè mí fún. Bẹ́ẹ̀ni, so tó dẹ̀ já sí pé kíni òpin ọ̀sẹ̀ yẹn, ìyẹn ló bọ́ sí. So irú ọ̀sẹ̀ báyẹn kọ́, a ti mọ̀ pé kíni ó wà níbẹ̀ la fẹ́ fi ṣe. Party ni a fẹ́ fi ṣe. Ó dẹ̀ ń bẹ nínú àwọn ọ̀sẹ̀ náà eléétò já síbí pé kíni o, ẹẹ́, ìdárayá la fẹ́ fi ṣe. Eré ìdárayá, bóyá akọ̀tíẹlẹ̀, akọ̀tíẹlẹ̀ lọ sí àwọn ilé ìgbafẹ́, bóyá bí àwọn, ẹẹ́, ibi tí wọ́n máa ń tí ń wo bọ́ọ̀lù, ẹẹ́, ká kọ̀tí ẹ lọ gbádùn ara wa níbẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn ayé, ayé eré ìdárayá. Àbí ká tí ẹ lọ sí etí òkun náà ni. Kí a lọ wo òkun. Ká kọ̀tí ẹ lọ, ká lọ fún ojú lóunjẹ́. Àbí kó yé bá yẹn l'ára àwọn nǹkan elééti mo máa ń fi ìparí ọ̀sẹ̀ mi ṣe. Òun náà ni. L'ára àwọn ètò àbí àwọn èrò elééti mo tún máa ń ní fún àwọn ìparí ọ̀sẹ̀, òun náà ni pé kínní o, ẹẹ́, nígbà tí ọ̀sẹ̀ bá parí, so a lè fi ṣe pé kíni o, ẹẹ́, ìparí ọ̀sẹ̀ yẹn ká fi ṣe ìkọ́ta mò sí, ẹẹ́, sanitation. Bẹ́ẹ̀ni, àwọn ìparí ọ̀sẹ̀ mi wà tán tó já sí pé kíni ó máa ń bọ́ sí ìgbà elééti a máa ṣe pé kíni o, a máa ṣe ìmọ́tótó àyíká wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé kíni o, ìmọ́tótó kọ́ ó jẹ́ nǹkan tí ó máa ń, ó máa ń borí àìsàn gbogbo. Tí èèyàn bá ti wà ní ìmọ́tótó, aah! Ó jẹ́ nǹkan gbòógì. Ó jẹ́ nǹkan pàtàkì elééti ó máa ń dènà àwọn oríṣiríṣi àìsàn. Àìsàn elééti a fojú rí ni o. Àìsàn elééti a fojú rí ni o. Ìmọ́tótó kọ́ ó jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí a lè borí wọn. Bẹ́ẹ̀ni, so àwọn nǹkan báyìí náà ló jẹ́ nǹkan tí mo máa ń fi, ẹẹ́, ìparí ọ̀sẹ̀ mi ṣe. Ó dẹ̀ tú wà nínú àwọn ìparí ọ̀sẹ̀ náà tó já síbí pé kíni o, ètò tó wà níbẹ̀ ni pé kíni kí a lọ ṣe àbẹ̀wò, ìyẹn visitation sí àwọn ọ̀rẹ́ ni o, sí àwọn ẹbí ni o, sí àwọn ojúlùmọ̀ ni o, sí àwọn ará ni o, àbí àwọn ọ̀gá náà ni kí a lọ ṣe pé kíni o kí á lọ ṣe àbẹ̀wò sí wọn. Látara pé kíni o, nǹkan tí ó ti wà nílé ná nìyẹn. Ètò elééti mo ti gbé kalẹ̀ fún àwọn, fún òpin ọ̀sẹ̀ yẹn. Òun náà ni nǹkan tó já sí pé kíni o, mo máa ní láti lè já sí pé kíni o kí n ṣe. So ní kúkúrú èdè ní, ẹ ẹẹ́, kí n máa fọ̀rọ̀ ọpẹ́ ni o. Òun náà ni pé kíni o, ìparí ọ̀sẹ̀ nǹkan o, oríṣiríṣi ètò, oríṣiríṣi èrò. Òun ni mo ní àwọn, ẹẹ́, oríṣiríṣi àwọn ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ mí lè wà tó máa já sí pé kíni àbẹ̀wò la máa fi ṣe. Ọ̀sẹ̀ mí lè wà tó máa já síbí pé kíni ó wà níbẹ̀ la máa fi ṣe. Ìyẹn party. Ọ̀sẹ̀ mí dẹ̀ lè wà eléétò já síbí pé kíni a fi ṣe, ẹẹ́, ìmọ́tótó àwọn àyíká wa. Bẹ́ẹ̀ni, ọ̀sẹ̀ mí náà dẹ̀ wà. Ọ̀sẹ̀ mí náà dẹ̀ lè wà tó máa já síbí pé kíni a kọ̀ fi sínmí náà ni. A à ní jáde. A à ní lọ síbi kankan. A kọ̀tí ẹ wà nílé náà ni. Táà dẹ̀ máa ṣe àwọn nǹkan elééti ó bá yẹ ká ṣe ní àwọn inú ilé wa náà. So kò jẹ́ bó ṣe jẹ́.

Ṣé mo ní ìmọ̀ bí a ti ṣe ń ya àwòrán? Ìyẹn ni pé kí ni. Ṣé mo jẹ́ eeyan kan tí ó mọ̀ bí wọ́n ti ṣe ń ya àwòrán? So àwòrán ni ó ní oríṣiríṣi ojú, eléyi tí a le gbà fi wọ̀ wọ́n. Ó ń bẹ nínú àwọn àwòrán eléyi tó já sí pé kí ni o. A máa ń fi ọwọ́, ìyẹn gègé àti pépà tó máa já sí pé kí ni o. A á mú pẹ́ẹ̀nì wa àbí a á mú àwọn pẹ́nsu àbí àwọn ǹkan t'a máa ń fi ya ǹnkan. A á lo ọwọ́ wa, a á wá yà sí bóyá ẹ́ pépà àbí kó ye bá yẹn. So lára àwọn àwòrán náà ni ẹ́. Nínú àwọn àwòrán, òun náà ni pé kí ni o. Bóyá bí i amọ̀ ká wa gbé amọ̀ kalẹ̀ àbí àwọn iyẹ̀pẹ̀ oríṣiríṣi eléyi tó já sí pé kí ni o wọ́n máa ń pòpọ̀. Àbí ká tiẹ sọ pé àwọn íǹkì náà ni eléyi tó já sí pé kí ni o. Wọ́n máa ń lò láti le já sí pé kí ni o kí wọ́n fi ya ǹnkan sí ẹ́ inú pépà. Bẹ́ẹ̀ náà ni àwọn àwòrán míì náà wà tó já sí pe kí ni o. Ó níí ṣe pẹ̀lú pé gbígbẹ́ nǹkan bóyá bí i bóyá ká gbé ère ǹkan kan báyen. Láàrín àwọn àwòrán náà ni ẹ́. Nínú àwọn àwòrán míì náà ni pé kí ni o. Eléyi tí a mọ̀ sí ti ìgbàlódé, ẹ́hẹ́n eléyi tó já sí wipé kí ni o. Àwọn ẹ̀rọ àgbékàwé yẹn, àwọn ẹ̀rọ ayára bí àṣá yẹn, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yẹn, ìyẹn smart devices tó já sí wipé kí ni o náà ni a máa ń fi ya wọ́n. Eléyi tó tẹ̀ gbajúmọ̀ náà ni kí ni o. Kámẹ́rà tó já sí wipe kí ni o. Tá bá kọ́ ti, tá bá ti, tá bá ti fi, tá bá ti gbé sí ibìkan tí a fẹ́ ya yẹ̀n, tá bá tẹ ti bọ́tìnì kan, ẹ́hẹ́n yóò dé yà náà ni. So kí n wá yànà, kí n yànànán rẹ̀, kí n, kí n ṣàlàyé rẹ̀ dáadáa lẹ́kùn rẹ́rẹ. So kí n wá, kí n wá gíve final answer mi lórí yíyà àwòrán. So òun náà ni pé kí ni o. Tó bá já sí wipé àwòrán eléyi tó níí ṣe wipé kí a fi ọwọ́ ya, bẹ́ẹ̀ ni eléyi ǹnkan. Mi ò jẹ́ eeyan kan tí ó ní ìmọ̀ lọ títí nípa rẹ̀. Mo jẹ́ eeyan kan tí ó lẹ́ púpọ̀ nípa wipé kí ni o kí a fi ọwọ́, ẹ́hẹ́n ká, ká fi ọwọ́ àbí gègé ká fi ya ǹkan sínú bóyá pépà ni o àbí àwọn ẹ́ sketching paper náà ni o àbí bóyá bọ́ọ̀dù náà ni ká yà ǹkan sínú ẹ́. Mo jẹ́ eeyan kan tó lẹ́ púpọ̀, mo jẹ́ eeyan kan tó já sí wipé kí ni o. Ìmọ̀ mi kúrú nípa ká ya àwòrán sí irú àwọn ǹkan tí mo sọ yẹn. Ẹ̀keji n bẹ̀ náà ni n pé kí ni o. Bóyá ká gbé ǹnkan lérè. Eléyi ǹ ko o ò jẹ́ ǹnkan tí mo kóríra, mi n ní ìfẹ́ síi rárá. Ko dà? Mo jẹ́ eeyan kan tó já sí pé kí ni o. O máa ń tako irú ǹnkan báyen. Ẹ̀hẹ́n pàápàá julọ tó bá níí ṣe pẹ̀lú ère eléyi tó já sí wipé kí ni o. Yóò máa, yóò máa, ère eléyi tó já sí wipé kí ni o. Ó níí ṣe pẹ̀lú bo ya, bí i àwọn èèyàn. Ẹ̀hẹ́n bóyá àpẹẹrẹ nísinìí ká gbé èèyàn lérè àbí àwọn ẹranko àbí àwọn ǹnkan tó bá ní ẹ̀mí nínú. Mo jẹ́ eeyan kan tó ní ìkórìíra sírú ǹnkan yen. Eléyi náà ló fàá tó fi já sí wipé kí ni o. Mi n ní ìmọ̀ kankan nípa bí wọ́n ti ṣe ń ṣe pé kí ni o, bí wọ́n ti ṣe ń ya ẹ́ àwò-àwòrán eléyi báyìí. Ìyẹn tí wọ́n se bá ń gbégi lérè àbí ǹnkan mìí naa ni tan wọ́n máa ń fi ṣe pé kí ni o tí wọ́n máa ń fi ya ère. Nínú àwọn àwòrán náà ni pé kí ni o. Bóyá nísìnyí, bóyá àwọn ẹ́ ẹ̀rọ ayára bí àṣá wa yẹn àbí kó ye bá yẹn. Ẹ̀hẹ́n àwọn smart devices wa eléyi tí a máa ń fi ya ǹnkan. A dẹ̀ lè lo kámẹ́rà náà. Kámẹ́rà náà tiẹ̀ ló jẹ́ ǹnkan tí ó gbajúmọ̀ jù eléyi táwọn èèyàn máa ń fi ya ǹnkan. Eléyi ǹ ko o ó jẹ́kan tí mo, tí mo mọ̀ ní ìwọ̀n eléyi tó já sí wipé kí ni o. Mo lè lò láti fi ya ǹkan. So kì í ṣe bo ya pé mo ní ìmọ̀ tó pọ̀ lọ títí. Kì í de se pé bo ya pé ìmọ̀ mi kúrú nípa ká fi àwọn ẹ̀rọ ayára bí àṣá wa yẹn àbí fóònù wa kí a fi ya àwòrán. So ìmọ̀ mi ò kúrú, ìmọ̀ mi ò dè ga ju, so ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Nnkan tí mò ń gbìyànjú láti sọ náà ni wipé kí ni o. Tí o bá jé wipé ká fi àwọn kámẹ́rà yẹn kí a fi ya ǹnkan, ó jẹ́ ǹnkan tí mo, tí mo lè yà. Ẹ̀hẹ́n tó já sí pé kí ni o. At least ẹniyan tí mo bá yà á fún yóò sọ fún mi pé thank you. Ìyẹn ni pé kí ni o. Mo ṣe dáadáa. Bo tiẹ̀ já sí wipé kí ni o. Kì í ṣe ǹnkan tí mo mọ̀ lọ títí. Kì í de ṣe ǹnkan tó já sí wipé kí ni o. Mi i ní ìmọ̀ rárá nípa rẹ̀. So mo wà ní àárín méjì àbí kó ye bá yẹn. So eléyi náà ni àwọn ọ̀nà tí mo máa pín àwọn àwòrán sí, tí mo dè, tí mo pín àwòrán sí, tí mo dè ṣàlàyé ǹnkan, tí mo ṣàlàyé àwọn ǹnkan tí mo mọ̀ nípa wọn àti bí mo ti ṣe lè ya wọ́n. Ṣé mo lè, ṣe mo lè ya wọ́n àbí mi ò lè ya wọ́n? So òun náà ni ǹnkan tí mo ti dáhùn ní inú ìbéèrè yẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ sá.

Ìyìn gbígbà, ìyẹn ta mọ̀ sí praise and praise. So ó máa ń wáyé nígbà tí, ẹ́, èèyàn bá ṣe nǹkan eléto jásín pé kí ni ò yẹ kó ṣe ní àsìkò ìgbà tó yẹ kó ṣe. Doing the right thing at the right time. So òun náà ni the barest minimum. Ǹkan tó jásín pé kí ni èèyàn lè ṣe tí yóò fi wá gba orí ìyìn, tí yóò fi wá gba praise, tí yóò fi gba ìyìn lọ́dọ̀ àwọn èèyàn fún bí àpẹ̀rẹ ní ìsìn, ẹ́, ní ààyè ibi iṣẹ́. Ẹ̀hẹn. Bóyá ní ìsìn wọ́n ń gbéṣẹ́ fún, ẹ́, oríṣìíríṣìí àwọn èèyàn. Wọ́n dẹ̀ fún wọn ní target. Wọ́n fún wọn ní, ẹ́, kíran-kíran. Wọ́n fún wọn ní nǹkan tó jásín pé kí ni wọ́n gbọdọ̀ meet up pẹ̀lú. So òun náà wá ní pé kí ni o, ẹ́, bóyá ní ìsìn iṣẹ́ tí wọ́n fún ọ náà ni pé kí ni o láàárin wákàtí mẹ́wàá, ẹ̀hẹn, kó ní ká ló kù ṣé pé kí ni kí ó parí iṣẹ́ tirẹ̀. Nísinsìnyí èmi wá lo wákàtí mẹ́wàá eléto jẹ́ barest minimum. So nígbà tí èmi bá lo wákàtí mẹ́wàá, so wọ́n lè gbé oyín mi, wọ́n lè gbé orí ìyìn fún mi. Kì í ṣe, kì í ṣe kó digba tí èèyàn bá ṣe pé kí èèyàn kó digba tí èèyàn bá ṣe nǹkan tó jásín pé kí ni o, ẹ̀hẹn, yóò wá ṣe àhàhàhà lọ títí. Ìwọ̀n bá yẹn, the barest minimum, the barest minimum eléto ẹni, ẹni tó ń gbéṣẹ́ fún ọ yẹn tí ó ń, tí ó ń ṣe pé kí ni o, ó ń ro ọ̀kan pé tó ń bá ní kó meet up wàá lè ṣe. Barest minimum náà ni pé kí ni o iṣẹ́ tí wọ́n gbé fún yín yẹn keló ten hours. Wọ́n dẹ̀ ṣin pé kí ni o, ó wà able, ó wà capable, ẹ̀hẹn, ó lágbára láti jásín pé kí ni ten hours yẹn náà ni kó lo, ìyẹn wákàtí mẹ́wàá. Tó bá jásín pé ìwọ ń kọ́ ọ, o bá tẹ̀ wá lo bí i wákàtí mẹ́jọ látara pé kí ni o, irú iṣẹ́, irú iṣẹ́ bẹ́ẹ̀ nǹkan ó jẹ́ nkán tó jásín pé kí ni o, ó ti máa ń ṣe dáadáa, ó ti wá mọ́ra. Àí, irú nǹkan báyẹn náà ń kọ́ ọ, ó jẹ́ nǹkan tó jásín pé kí ni o, wọ́n á gbé orí ìyìn fún irú èèyàn tó bá le jásín pé kí ni o, ó bá ṣe irú nǹkan báyẹn. So ó jẹ́ nǹkan tí èmi mọ̀ pé kí ni o àwọn èèyàn máa, nǹkan tí àwọn èèyàn máa ń ṣe tí wọ́n máa fi ń gba ìyìn. Nísinsìnyí nǹkan òkìwá ni àwọn kí ni àwọn nǹkan eléto jásín pé kí ni o, a lè fi san, a lè fi ṣe ìyìn fún àwọn èèyàn, a lè fi gba orí ìyìn fún àwọn èèyàn. Nínú àwọn àpẹẹrẹ, nínú àwọn nǹkan, nínú àwọn, ẹ́, oríṣìíríṣìí nǹkan tí a lè lò, òun náà ni pé kí ni o. Nígbà tí èèyàn bá ṣe iṣẹ́ eléto a gbé fun, tó bá jásín pé kí ni a bá fẹ́ gbé orí ìyìn fún, a lè gbé orí ìyìn fún látara pé kí ni o káàkín pé ó ṣe bẹ́ẹ̀ ni. Thank you. Nígbà tí, ẹ́, ó bá meet up pẹ̀lú nǹkan tó yẹ kó ṣe àbí tí a bá fẹ́ gbé oyín fún, so a lè fún ní thank you. Hello me thank you lásán. À, ó dàbí owó ni. Ó dàbí owó tí ò níye lórí ni. Kí èèyàn kọ́ sọ fún èèyàn pé thank you. Lára àwọn, ẹ́, lára àwọn àpẹẹrẹ nìyẹn. Nínú àwọn nǹkan tí a tún lè fi gbé orí ìyìn fún èèyàn ni pé kí ni o bóyá, bóyá bí i ká bàá lọ́wọ́. Ó jẹ́ bí ọ̀gá, ọmọṣẹ́ tí ẹ gangan. Ó ṣe nǹkan tó worth n pé kó gbé orí ìyìn fún. So kí ni o, kí èèyàn wá, kí èèyàn wá bàá lọ́wọ́. À, gbígbà lọ́wọ́ yẹn gbà mí nǹkan, ó jẹ́ nǹkan tó jásín pé kí ni o, ó máa ń fún ẹlo mii gan-an ní ìgboyà láti jásín pé kí ni o kó tún ṣe dáadáa si. Nínú àwọn nǹkan eléto a lè fi gbé orí ìyìn fún èèyàn náà ni pé kí ni o kí a pàtẹ́wọ́ fún wọn àbí kí a máa sọ ọ̀rọ̀ wọn ní dáadáa àbí kó yé bá yẹn. Lára ìjàsín pé kí ni ọ̀rọ̀ tá ń sọ ní dáadáa yẹn kọ pé a wá ń fi rọ́kun bó bá ti ṣe rí. Òun náà ni ká ti, ká ti ṣe sọ ní ọ̀nà dáadáa. Nínú àwọn ọ̀nà eléto a lè fi gbé orí ìyìn fún èèyàn, ìyẹn ká fi praise èèyàn. Òun náà ni pé kí ni o látara pé wọ́n ṣe dáadáa. Òun náà ni pé kí ni o kí a fún wọn ní ẹ̀bùn. Bẹ́ẹ̀ ni a lè fún wọn lẹ́ẹ̀bùn. Ó dàẹ̀ ẹ̀bùn ta lè fún wọn gan-an ó lè jẹ́, ó lè wá ní bóyá ká, ká gbé wọn ga lẹ́nu iṣẹ́, ìyẹn promotion, àbí kó yé bá yẹn. Àbí kí á fi owó, kí á fi kún owó iṣẹ́, kí á fi kún owó oṣù wọn. So elé jẹ́ àwọn ọ̀nà gbòógì, ọ̀nà eléto jásín pé kí ni o tí èmi mọ̀ lọ́dọ̀ tiram baìyìn pé a lè fi gbé orí ìyìn fún àwọn èèyàn. Ó lè jẹ́ ọ̀rọ̀ sísọ, ó lè jẹ́ gbígbà lọ́wọ́, ó lè jẹ́ pé kí a, kí a máa sọ ọ̀rọ̀ dáadáa, kí a sọ ọ̀rọ̀ kí a máa gbé orí ìyìn fún wọn látara pé ọ̀rọ̀ eléto a ń sọ ó jẹ́ ọ̀rọ̀ eléto jásín pé kí ni o, òdodo ló jẹ́ nípa wọn. Lára ìjàsín pé kí ni o a fi ọ̀rọ̀, a fi ìrọ́, a fi kún ọ̀rọ̀ sísọ yẹn. Lára àwọn nǹkan tí mo tún sọ náà ni pé kí ni o ká fún wọn lẹ́ẹ̀bùn. So ẹ̀bùn yẹn níìsín yẹn, mo sọ pé kí ni o ó lè wá ní ọ̀nà owó. Bóyá ká fi owó kún owó oṣù wọn àbí kí a tẹ̀ fún wọn ní ìgbéga ní ibi iṣẹ́ wọn. So elé jẹ́ nǹkan tí mo mọ̀ nípa kí ni o bí àwọn èèyàn ti ṣe máa ń gba ìyìn ní àwùjọ tí wọ́n bí báyìí. Kò jẹ́ bó ṣe jẹ́?

Ìdáhùn ilé yóò wà ní ojú méjì. Ìyẹn ní pé a fi ojú méjì, a fi wo ìbéèrè yìí sóò síwájú kí a tó mú ìdáhùn wá. Òun náà ní pé kíni òun, ìbéèrè náà ní pé kíni òun, ṣé mo fẹ́ràn oúnjẹ tó bá ní ata? Bẹ́ẹ̀ni, ojú kan ni ẹ. Ojú kejì náà tún ní pé o, bẹ́ẹ̀kọ́, that is yes and no. Ọ́ ká sọ pé bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́. So tí a bá ní ká wò pẹ̀lú bẹ́ẹ̀ni, òun náà ní pé kíni òun, oúnjẹ ẹlẹ́tò já síbí pé kíni òun ata elé tí a bá fi sí i kò ṣe pé ó ti pọ̀jù. Ìyẹn ní pé kíni òun ata yẹn kó ò kó jẹ oúnjẹ náà. Ó tún má sin pé kíni òun ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì, bẹ́ẹ̀ni ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. A ti ń pé kíni òun àwọn èlò, àwọn nǹkan tó jẹ́ bí ingredients elé tó yẹ ká lò pẹ̀lú ata náà nǹkan ó jẹ́ nǹkan tó jásí pé kíni òun ó wà pẹ̀lú rẹ̀. Kì í dẹ́n ṣe pé a, a ṣe àṣejù nípa rẹ̀. Kì í dẹ́n ṣe ń pé bí a ń pé a ṣe àṣe ètò. Ìyẹn ní pé kíni òun ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. So tí ẹlẹ́ bá ti wà ní inú oúnjẹ, ata yẹn kì í ṣe nǹkan tó pọ̀jù, kì í dẹ́ ń ṣe nǹkan tó kéré jù, ó wà ní ìwọ̀ntúnwọ̀nsì, kì í ṣe nǹkan tó jásí pé kíni òun nígbà tí èèyàn bá jẹ ẹ̀mẹ́wàá ni èèyàn máa mú omi, ẹ̀mẹ́wàá ni èèyàn máa yọ àwọn síta, nǹkan kan bá yẹ irú oúnjẹ báyìí ńkọ́ o mọ́ níí ìfẹ́ sí dáadáa. Generally speaking gan, mo jẹ́ nǹkan tó nífẹ̀ẹ́ ata látara pé kíni òun ata ni ó wà nínú àwọn èròjà tó máa ń ṣe pé kíni òun tó máa ń ṣe a, tó máa ń ṣe àǹfààní, tó máa ń ṣe àwọn ara wa ní àǹfààní. Ó jẹ́ nǹkan tó jásí pé kíni òun ó máa ń ṣe àwọn àgọ́ ara wa ní àǹfààní elé tí ó pọ̀ dáadáa. Kó dàgbà láìsí ata gan, ó ní àwọn oúnjẹ kan elé tí ò ní ṣe jẹ fún bí àpẹẹrẹ nígbà tí mo bá fẹ́ jẹ tuwo àbí kó yé bá yẹn. Nígbà tí mo bá fẹ́ jẹ tuwo, bawo ní mo ṣe fẹ́ jẹ tuwo nígbà tí ó bá ṣi ata àbí nígbà tí mo bá fẹ́ jẹ ẹ̀bà, bawo ńí mo ṣe rí ẹ̀bà jẹ nígbà tí ó bá sì ata àbí ṣé màá máa fi omi jẹ ẹ̀bà ni kò ṣe é ṣe àbí tí bá tẹ fẹ́ jẹ ìrẹsì náà ni. Ó tún má sin pé kíni òun ata ó jẹ́ nǹkan tí ó wúlò dáadáa. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì elé tó yẹ kí kí èèyàn máa jẹ, kí èèyàn máa lò nígbà tí èèyàn bá fẹ́ jẹun. So ojú kejì tí mo sọ pé ìdáhùn ìbéèrè yìí ó pín sí àbí tí a lè gbà wò, òun náà ní pé kíni òun nígbà tí ata nígbà tí ata tó bá ti pọ̀jù àbí nígbà tí ata náà elé tí wọ́n bá fi ṣe oúnjẹ tó bá jẹ́ ata elé tó bá yẹ pé kíni òun ó bá ti bàjẹ́ àbí tó bá ti rà fún bí àpẹẹrẹ nísìnyí tí a bá lọ sí àwọn ọjà gbogbo bẹ́ẹ̀ni ní ọ̀dọ̀ tí wọ́n bá yí, ó ti ní àwọn ata kan elé tí wọ́n yà sọ́tọ̀. Àwọn ata yìí ńkọ́ ó jẹ́ àwọn ata kan elé tó jásí pé kíni òun ó ti rà látara pé kíni òun àwa náà mọ̀ pé ata kì í ṣe nǹkan tó jásí pé kíni ẹ̀mí wọn máa ń gùn, ẹ̀mí ata kúru nígbà tí wọ́n bá ti lè pọ́n bá yí. So tí èèyàn bá tètè lò wọ́n pọ́, ó máa ń tètè bàjẹ́, ó máa ń tètè bàjẹ́. So inú àwọn ata bẹ́ẹ̀ ńkọ́ o, so wọ́n máa ń ta inú àwọn ata bẹ́ẹ̀ ní owó pọ́kú látara pé kíni òun àwọn òun wọ́n ti bàjẹ́ ta, tàbí pé wọ́n ti fẹ́ bàjẹ́ látara pé wọ́n ti fẹ́, látara pé wọ́n fẹ́ yẹ kó bàjẹ́ tán èèyàn so wọ́n máa ń ta ní owó pọ́kú. Irú àwọn ata bá ìńkọ́ o ó jẹ́ àwọn ata elé tó jásí pé kíni òun yóò ṣe àkóbá fún ara èèyàn, ó ṣe àkóbá fún ara èèyàn. Kò sí bí wọ́n ṣe lè ṣe tó torí lára àwọn nǹkan tí mo gbọ́ náà ni àbí lára àwọn ìmọ̀ elé tí mo mọ̀ pẹ̀lú irú àwọn ata, irú àwọn ata bẹ́ẹ̀ náà ni pé kíni òun ó ti ní àwọn nǹkan tí wọ́n máa ń, àwọn èrò elé tí wọ́n máa ń fi síbí yá kí wọ́n fi magí já ni wọ́n àbí kí wọ́n lò kàn pẹ̀lú rẹ̀ látara pé kíni òun òun burúkú elé tí ata náà máa ń bí kó má bà jádì síta. Elé ǹkan ò ó jẹ́ nǹkan tí mo kórìíra, ó jẹ́ nǹkan tí mo kórìíra nínú pé kíni òun ó jẹ́ nǹkan tí mo kórìíra, ó jẹ́ nǹkan tí mo kórìíra pẹ̀lú irú àwọn ata bayii látara pé kíni òun kò ní àǹfààní kankan tí yóò bí fún ara. Kò wá mọ̀ pé kò ní àǹfààní nǹkan tí yóò bí fún ara. Ó tún wá jásí pé kíni òun yóò ṣe àkóbá fún ara gan gan, yóò ṣe ìjàǹbá fún ara nígbà tó bá jásí pé irú ata bẹ́ẹ̀ ni wọ́n bá fi ṣe oúnjẹ fún èèyàn. Ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni pé kíni òun nígbà tí ata, ata yẹn ó jẹ́ ata tó dà o, kì í ṣe ata tó ti bàjẹ́, ìyẹn fún àpẹẹrẹ àkọ́kọ́. Ata elé tó jásí pé kíni òun ó dá àmọ́ nígbà tí wọ́n máa fẹ́ fi ṣe oúnjẹ wọ́n ti wá lọ jẹ́ kí ó pọ̀jù elé tó fà tó jásí pé kíni òun èèyàn ní lè jẹ síbí kan àbí síbí méjì láàlá ìjàsín pé kíni òun kí èèyàn mú omi àbí kí èèyàn máa la, kí èèyàn máa gbé àwọn bọ́ síta. So elé náà ǹkan ò ó jẹ́ àwọn nǹkan elé tí mi ò, tí mi ò nífẹ̀ẹ́ sí pẹ̀lú ata nígbà tó bá wà nínú oúnjẹ. So elé náà ni èsì pàtàkì tí mo lè sọ nípa irú ìdáhùn báyìí. So mo lérò pé ìdáhùn náà ó jẹ́ nǹkan tí yóò ṣe àǹfààní púpọ̀ fún ẹni tí yóò máa padà gbọ́.

Irú ìbéèrè báyìí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Látara ń gbé kini o, màá le yànàná àwọn nǹkan tó yẹ kí n lè yànàná. Látara ń pe kini kì í ṣe ìbéèrè kan tó níí ṣe pẹ̀lú bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀kọ́. Kì í ṣe ìbéèrè kan tó jásín pé kinú ó wà straightforward. Ó jẹ́ ìbéèrè kan eré tó jásín pé kini wà nílo láti lè jásín pé kinú kó express ara rẹ. So ìbéèrè náà wá ń gbé kini o wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? So àkọ́kọ́ náà ni pé kini o iṣẹ́ eléyi ti mò ń ṣe. Ẹ̀hẹn! So òun náà ni pé kini ó ti ní eyi wákàtí, ó ti ní eyi pàdéke. Eleyi tó jásín pé kini a máa fi ń ṣiṣẹ́. Bó tẹ̀ jásín pé kini ó ń bẹrninú àwọn iṣẹ́, eleyi tó jásín pé kini kò ní wákàtí. Ìgbà tó bá wá náà ni, ẹ̀hẹn, so eyi wákàtí tó bá fi wá náà ni ẹyan máa fi ń ṣe wọ́n. Fún bí àpẹẹrẹ, èèyàn tó bá jásín pé kinú oníṣẹ́ ọwọ́ ni, ìgbà tí iṣẹ́ bá wá náà ni, ìgbà tí iṣẹ́ bá wá náà ni yóò ṣe àwọn iṣẹ́ ẹ. So o kò ní wákàtí kan pàtó elé tí o lè fi ṣe irú iṣẹ́ yẹn. Àmo àwọn iṣẹ́ kan àti ó jásín pé kini ó ti le ní, ó ti ní pàdéke wákàtí, elé tí èèyàn máa ń lò nígbà tí èèyàn bá fẹ́ ṣe irú àwọn iṣẹ́ báyìí. Fún bí àpẹẹrẹ, àwọn iṣẹ́ tó níí ṣe pẹ̀lú boya bí ilé ìwé, àwọn iṣẹ́ elé tó níí ṣe pẹ̀lú boya bí àbí hospital àbí àwọn iṣẹ́ elé tó níí ṣe pẹ̀lú àwọn iṣẹ́ ìjọba. Ẹ̀hẹn! So òun náà ni nǹkan tí mò ń rẹ̀ pé irú iṣẹ́ tí èèyàn bá ń ṣe sí. So wákàtí tí èèyàn máa ń lò ó níí ṣe pẹ̀lú kinú iṣẹ́ elé tí èèyàn bá ń ṣe. Tó bá jásín pé àwọn iṣẹ́ eré tó jásín pé kinú pè gé gbe, ó ti ní pàdéke eyi wákàtí tí èèyàn máa ń lò. Ẹ̀hẹn! So àwọn iṣẹ́ kan wà tó ríi báyìí. Ó dẹ̀ ti ní wákàtí tó jásín pé kinú wọ́n ti là kalẹ̀. Àwọn iṣẹ́ kan dẹ̀ wà tó jásín pé kini òun ti ẹ̀ kó wulẹ̀ ní pè pàdéke eyi wákàtí tí èèyàn lè lò. Nígbà mí gan-an, èèyàn lè máa ń lo wákàtí kankan rara látara ń gbé kò sí iṣẹ́ ńlẹ̀. Nígbà mí dẹ̀ máa rà tó jásín pé kinú kò tí è-- èèyàn ò ní le sọ pé wákàtí bá ẹ̀ni. Bí iṣẹ́ bá ṣe wá náà ni ẹni tó, ẹni tó fẹ́ ṣiṣẹ́ ṣe máa máa ṣe iṣẹ́ náà lọ sí látara ń pe kini kó bá lè meet up pẹ̀lú target ẹni tó gbéṣẹ́ fún àbí kó yé bá yẹn. So kí ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ eré tó jásín pé kini àwọn tí wulẹ̀ ní wákàtí lórí. Fún bí àpẹẹrẹ, iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, mo jẹ́, ẹ́ẹ́, olùkọ́ ní ilé ìwé kan tó wà ní, ẹ́ẹ́, ààyè kan ní ọ̀dọ̀ wáì báyìí, so mí ò fẹ́ dá rúkọ látara ń pé kinú ó jẹ́ nkán tó wà confidential àbí kó yé bá yẹn. So ní ọ̀dọ̀ wáì báyìí wákàtí tí a máa ń rí iṣẹ́ náà ni wákàtí mẹ́fà. Iyẹn ni pé kini a á bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ lẹ́gbàá tí a bá parí assembly. So a á dẹ̀ síwọ́ iṣẹ́ ní ago méj- ago méjì. Wákàtí mélòó ni ìyẹn? So ó jẹ́ wákàtí mẹ́fà, wákàtí mẹ́fà. Bó tẹ̀ jásín pé ìgbà mí wà tó jásín pé kinú a á kọ́ àwọn ọmọ láti bí àbí wákàtí méjì àbọ̀ wá sí wákàtí mẹ́rin. Àmon emi fún ara mi mì kí ń máa ń bá wọn kópa ní, ẹ́ẹ́, extra hours báyìí. Torí todo tí èmi o jú pé kini láti ago mẹ́jọ kọ́ ó títí di ago méjì. Ó túmọ̀ sí pé kini o wákàtí mẹ́fà, bẹ́ẹ̀ni. So wákàtí mẹ́fà ni mo máa fi ń ṣiṣẹ́ ní ojúmọ́ kọ̀ọ̀kan. So ele jẹ́ ààyè elé tó jásín pé kini ó ti le, ó ti ní pàdéke eye wákàtí eré tí a máa fi ń ṣiṣẹ́. Fún ẹni tó bá jásín pé kini òun ti ẹ̀ kó àwọn oníṣẹ́ ọwọ́ àbí àwọn iṣẹ́ ẹ̀mí náà tó jásín pé kini iṣẹ́ ọ́fíìsì má-- iṣẹ́ ọ́fíìsì méi le wa to máa jásín pé kini wọ́n ò ní gbéṣẹ́ wá. Àbí bóyá àwọn, bóyá bí ìparí oṣù, ẹ̀hẹn, àwọn iṣẹ́ ẹ̀mí wà bẹ́ẹ̀. So ní ìsinyi fún bí àpẹẹrẹ, èèyàn tó bá jásín pé kini oníṣẹ́ ọwọ́ bá a ni, ẹ̀hẹn, ìgbà tí iṣẹ́ bá wá náà ni yóò kókó ṣiṣẹ́ ẹ́ yẹn. Fún bí àpẹẹrẹ nísinyi, so mo fẹ́ ṣe iṣẹ́ kan tó níí ṣe pẹ̀lú bóyá bí tábìlì àbí kó yé bá yẹn. So mo dẹ̀, ó jẹ́ bí àbí tábìlì tí mò ń fẹ́ ṣe jẹ́ bí ogún tábìlì. So tí bá lọ bá èèyàn tó máa ń ṣe tábìlì, so a á jọ sọ̀rọ̀ pé tábìlì ogún tí mo fẹ́ ṣe yìí ìgbà wo ni èló lè máa gba? Ìkànkàn bá yẹn. So ó lè wá sọ fún pé kini tábìlì yẹn ó jẹ́ nkán, ó jẹ́ nkán pàjàwìrì. Iyẹn pé urgency wà fún. Bóyá bí nísinyi, ẹ̀, ẹ̀, láàárín ọjọ́ mẹ́ta ẹ gbudọ̀ ṣe tábìlì yẹn tán. So táa bá jọ sọ̀rọ̀, a sọ ye pọ̀. So ó lè ní kí n dá fún pé kí n fún òun ní bóyá bí ọjọ́ márùn-ún láti jásín pé kó hun parí iṣẹ́ ẹ́ yẹn, kó hun dẹ̀ lè jẹ́ pé kini òun ó ṣe dáadáa. Tó jásín pé kini àwọn èèyàn gań a nífẹ̀ẹ́ sí. So tí bá fún ní wákàtí, tí bá fún ní ọjọ́ márùn-ún yẹn, ó túmọ̀ sí pé kini yio máa ṣiṣẹ́ láàláìní, láàláìní tí ẹ fi ọkàn sí wákàtí tó fi ń ṣe gan láti ara ń pe kini ó ti ní target eleyi tó gbọdọ̀ meet up pẹ̀lú. Ó ti ní àfojúsùn tí ó bá fi lè meet up pẹ̀lú àfojúsùn yẹn kọ́ ó túmọ̀ sí pé kini yóò ní ìjákulẹ̀ pẹ̀lú oníbàárà rẹ̀. Eré tó ti jásín pé kinú ó ti ṣe àdéhùn fún. So èyí jẹ́ nǹkan tí mò lè sọ nípa wákàtí eleyi tí mo máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Kò jẹ́ bó ṣe jẹ́.